Wọn kì ń fún wa ní coffee n'bi iṣẹ́. Wọn ò n fún wa ní coffee ni ibi iṣẹ́. Ibi iṣẹ́ ìjọba ni mo ti ń ṣiṣẹ́. Kò sí eléyii tó kàn Omi gan wọn ò kí ń fún wa. So, mi ò kí ń mu coffee nibi iṣẹ́ o. Tí mo bá ráyè coffee mímu ní ibi iṣẹ́, màá láìkẹ́ ẹ.

Mo fẹ́ràn láti pín oúnjẹ mi torí ó ń bẹ nínú ìwé mímọ̀. Ìwé mímọ̀ ní pé "share what you have with others, it is more blessed to give than to receive". So mo máa ń share oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn eléèti wọn ò bá ní, mo máa ń share pẹ̀lú wọn.

Èmi ò kí ń jẹ gọọmù o. Gọọ̀mù kẹ̀, gọọ̀mù ti won fi ń lẹ̀ ǹkan. Mi ò kí ń jẹ gọọ̀mù, gọọ̀mù kì í ṣé oúnjẹ mi. Mi ò jẹ gọọ̀mù rí, mi ò dẹ lè jẹ́. Nítorí náà ǹkọ́, mi kì í jẹ gọọ̀mù, mi ti jẹ́ rí.

Inú báàgì mi ni mo máa ńfi kọ́kọ́rọ́ mi sí key ilé mi, mo máa ń fi sínú báàgì mi ni tí mo bá ti ti ilẹ̀kùn tí mo ń lọ ibiṣẹ́, mo máa fi sínú báàgì mi. Ibi tí mo máa ń fi sí nìyẹn kó má ba à jábọ̀. Bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni mo máa ń fẹ́ràn ìpàdé lórí fóònù mi, lórí WhatsApp, lórí Telegram, a máa ń ṣe meeting, WhatsApp call, Telegram call, that's like meeting call, even Google, Google Meet. Mo máa ń ṣe ìpàdé lórí fóònù mi dáadáa.

Aago mẹ́wàá, aago mọ́kànlá ni mo ló ń sùn. Aago mọ́kànlá, eleven ni mo máa ń sùn. Mi kì í tètè ń sùn. Eleven, ìgbà míràn twelve. Ọjọ́ tó bá ti rẹ̀ mí tí mo dé láti ibi iṣẹ́ ni mo máa sùn ní aago mẹ́wàá.

Ìgbà tí mo keyin lọ sí ilé oúnjẹ ti pẹ́, ó ti fẹ́ẹ́ tó nkan bí i one year plus, àti ìgbà tí mo ti marry, mi ò lọ sí ilé oúnjẹ mọ́, mi ò lọ sí ilé oúnjẹ mọ́ láíláíláí. So ó ti tó bí i one year plus nísìnyí.

Mi ò wọ gíláàsì. Rárá, mi ò wọ gíláàsì. Pure eye, pure ojú ni mo fi ń ka gbogbo nǹkan tí mo ń ka yìí. Mi ò wọ gíláàsì, mi de kí n wọ gíláàsì. Mi ti e láì kí a ti máa wọ gíláàsì torí kò kí n fìtì mi.